Mo fẹ́ràn kí pizza ní ẹran lórí kó ní ata nù. Mo like chicken pizza kó ní ẹran lórí. Ó máa ń dùn gan o. Mo really like chicken pizza. Chicken pizza ni mo fẹ́ràn jù nínú gbogbo pizza tó wà.

Mo máa ń tètè dé, mo n, kò n ṣe pé èmi nìkan ni mo máa ń dé lákòókò, but mo máa ń tètè dé. Kò sí anywhere tí mo fẹ́ lọ tí mi ò ní tètè lọbẹ. Mo like punctuality gan an o. Mo máa ń tètè dé anywhere tí mo bá fẹ́ lọ. Mo máa ń try, mo máa ń gbìyànjú kí n dé, kí n dé early kí n kan kin. Kò n ṣe pé mo máa ń kókó dé.

Bẹ́ẹ̀ni, tí òtútù bá wà mo máa ń fi aṣọ ìbora bora tí mo bá fẹ́ sùn, but tí a ò bá sí òtútù mo kì í fa aṣọ ìbora bora torí pé ibi báyìí tí mò ń gbé ilé, ibi tí mò ń gbé ogbónó gan an region tó gbóná ni mò ń gbé, but òtútù máa ń wà nígbà mí, so tí bá fẹ́ sùn nígbà mí mo máa ń fa aṣọ ìbora.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni pé, ibi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́, ó nílò kí èèyàn máa ṣiṣẹ́ gan an ni o, ó de nílò kí èèyàn ní ọgbọ́n láti wà creative, láti ṣiṣẹ́ dáadáa. Kò easy láti ṣiṣẹ́ ní ibi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ o, o máa ní láti mọ gbogbo software tá máa ń lò fi ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi o, mo ní fóònù ọlọ́gbọ́n, mo ní tẹlifíṣàn ọlọ́gbọ́n, àwọn ẹ̀rọ wọ̀nyí wọ́n mú kí ayé rọrùn fún mi gan o, mo dẹ̀ fẹ́ràn láti máa lò wọ́n. Mo ní fíríjì ọlọ́gbọ́n, àwọn nǹkan ọlọ́gbọ́n kún ilé mi dáadáa.

Owó wà nínú àpò owó mi, ID card mi náà sì wà nínú àpò owó mi, àwọn ATM card náà wọ́n wà nínú àpò owó mi, passport mi òun náà tò wà nínú àpò owó mi, driver's license mi òun wà bẹ́ẹ̀ náà. So gbogbo ǹkan tó wà nínú àpò owó mi rèé.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni fújì. Mo fẹ́ràn fújì gan-an. Fújì ni orin tí àwọn màmá wa àti bàbá wa ló máa ń gbọ́ nígbà ton wà ní kékèrè. Kò ń ṣe ìsìn tí wọ́n máa ń gbọ́ Afrobeat tàbí orin tó n, tó wà ní sinsìnyí. Fújì ni orin tó ń gbọ́ ní ayé àtijọ́. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gan-an torí pé àwọn parents mi máa ń play ẹ̀ gan-an.

Kò rọrùn fún mi láti darí ènìyàn, torí pé ènìyàn burú gan, ènìyàn dẹ̀ ní agídí gan. But mo máa ń try láti encourage wọn, mo máa ń try láti bá wọn sọ̀rọ̀, mo máa gbọ́ tẹnu wọn. Adé máa ṣe gbogbo ǹkan tí everybody bá sọ. So ó máa easy bẹ́yẹn, tó bá gbọ́ gbogbo ẹni, tó bá gbọ́ ọ̀rọ̀ ẹnu everybody, ó máa easy láti bá wọn sọ̀rọ̀

Mo máa ń gbọ́ràn sí olórí isẹ́ mi dáadáa, mo máa ń fetísílẹ̀ síbi isẹ́, mo dẹ̀ máa ń respect wọn gan. Kò sí ìgbà tí mo máa rín wọn bóyá níbi iṣẹ́ àbí ìta tí mò ní sáré lọ kí wọn dọ̀bálẹ̀. Mo ò kí ń bẹnu, mo ò kí ń kan ẹnu sí wọn.

Mo rántí ìgbà tí mo wà ní ọmọdé, mo máa ń lọ ń sáré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní gbogbo alẹ́. A máa ń gbá bọ́ọ̀lù tàbí ka ṣe eré bojúbojú títí tí òórùn yóò fi wọ̀. Lẹ́yìn náà, màmá mi á pe wa wọlé láti jẹun alẹ́.

Mi ò ṣọ̀ ọ̀gá ní ọ́fíìsì, so mo kí n darí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Bùt tó bá ti fún mi ní assignment pé kí n darí àwọn kan tó wà lábẹ́ mi or kí n li di project kan, mo máa ń make sure pé gbogbo instructions tó, tí mo máa needu láti sọ fún wọn, mo máa sọ fún wọn dáadáa. Ó dẹ̀ máa fi àwọn tó wà efficient sínú àwọn iṣẹ́ tó máa ṣe.

Mo máa ń ṣàyẹ̀wò email mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójojúmọ́. Ìgbà mí ní kùtùkùtù òwúrọ̀, mo máa ń kọ wò, mo máa kọ́kọ́ wò ó láti mọ bóyá iṣẹ́ pàtàkì wà fún mi. Mo máa tún wò ó lọ́sàn án. Ó ṣe pàtàkì láti máa wò ó lójojúmọ́.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ keyin. Ìgbékalẹ̀ tó kẹ́yìn tí mo kọ́, ó ń lọ bí nǹkan bí oṣù méjì sẹ́yìn. Mo kọ ọ fún iṣẹ́ tuntun kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ nípa owó rírà àti títà. Kò rọrùn láti ṣètò gbogbo ohun tí iṣẹ́ náà máa gbà, ṣùgbọ́n mo dú pé pé mo parí rẹ̀ lọ́sẹ̀ oṣù kan lẹ́yìn oṣù kan.

Mo like kí mo má gba bọ́ọ̀lù, kí má ṣere, kí má play video game. Nǹkan tí mo like jù nìyẹn. Mo like kí n má gba bọ́ọ̀lù, kí má dẹ̀ wó bọ́ọ̀lù náà. Club tí mo like jù ni Barcelona tó wà ní Spain.

Lọ́sẹ̀, mo máa ń ní ìpàdé ní ọjọ́ mẹ́rin nínú ọ̀sẹ̀ torí pé mo máa lọ sí ibi iṣẹ́. Tó bá ti di weekend náà, mo máa lọ sí church, mo máa lọ sí choir practice. So gbogbo nǹkan yìí ló máa ń mú time mi lọ, ló máa ń mú ago lọ lọ́dọ̀ mi. Mo máa ń lọ sí ìpàdé iṣẹ́ àti ìpàdé ìjọ.

Nígbà tí mo, tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo má ń fi gbà gbogbo fàá mọ́ra, láti rí pé iṣẹ́ náà tó bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bí àpẹẹrẹ, tí mo bá ń kọ̀wé tàbí mo bá ń fa ìle, mo má ń rora fàá. Akin má ń ba iṣẹ́ àṣìṣe, ó tún má ń fàá nígbà tí mo bẹ́, tí mo bá fẹ́ láti sinmi díẹ̀.

Nígbà tí ẹnìkan bá ń fún mi ní iyì, mo máa ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni náà pẹ̀lú ẹ̀rín múṣẹ́. Ó máa ń jẹ́ kí inú mi dùn láti mọ̀ pé àwọn ènìyàn mọ rírì iṣẹ́ mi tàbí ìwà mi. Mo máa ń sọ fún wọn pé o ẹ ṣeun púpọ̀ láti fi hàn pé mo ní ìrẹ̀lẹ̀.

Ìgbà kẹ́hìn tí mo lọ sí ibi orin ní oṣù tó kọjá, níbi ayẹyẹ ìgbéyàwó ọ̀rẹ́ mi kan, orin kíkọ àti ijó dídùn ni ó kún ibẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Mo gbádùn ara mi gan ìgbà tí mo lọ sí ìgbéyàwó yìí.

Fóònù tí mò ń lò ni fòònù tó ń pè ní Samsung. Samsung jẹ́ fòònù tó dára gan. Mo máa ń fi ń play game, mo máa ń fi ń wo eré, mo máa ń fi ń gbọ́ orin. Samsung jẹ́ fòònù tó da. Ilé-iṣẹ́ Samsung máa ń ṣe àwọn fòònù tó dá gan.

Tí òjò bá ń rọ̀, mo máa ń wà nínú ilé. Mo máa ka ìwé ọ́ kí n máa sùn. Mi ò kì í jáde rárá nígbà tí òjò bá ń rọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jò bá ń rọ̀, mo máa ṣe tíì gbígbóná, mo máa mú, mo dẹ máa máa sùn.

Mi ò fẹ́ràn pín oúnjẹ mi o. Mo like máa jẹ nǹkan mi fún rara mi. Bọ̀ tí ebi ń bá pa ẹni tí óò wà lẹ́gbẹ̀ẹ́ mi, mo lè fún un. But ká ká kí ń kó jẹun oúnjẹ títè mi, mo máa, mo máa ṣẹ́ fún un. Mi ò like kí èèyàn méjèèjì máa jẹun nù abọ́ kan.

Mo wà lórí ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀pọ̀ àìlejurà lónìí. Èyí tí mo máa ń lò jù ni WhatsApp àti Facebook láti bá àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi sọ̀rọ̀. Lẹ́yìn yẹn, mo tún máa ń lo Instagram láti wo àwọn fọ́tò tó rẹwà àti TikTok láti wo àwọn fídíò tó ń panilẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo tùràrí. Nígbà gbogbo nínú ilé. Mo máa ń fẹ́ràn òórùn rẹ̀ gan, nítorí pé ó máa ń jẹ́ kí ilé máa ta sánsán, ó sì máa ń mú kí ara mi balẹ̀ lẹ́yìn iṣẹ́ ọjọ́ kan.

Lórí Íńtánẹ́ẹ̀tì lónìí, ààbò ayé ìkòkò mi ṣe pàtàkì gan òun. Ohun àkọ́kọ́ tí màá ń ṣe ni pé mo ma ń lọ ọ̀rọ̀ ìṣíná tó lágbára fún gbogbo ojú ọ̀pọ̀ àìlò de ara mi. Mo sì ma ń pín pẹ̀lú, mo sì ma ń pín pẹ̀lú ẹnikẹ́ni. Lẹ́yìn náà mo máa ń ríi pé mo lọ ìdánimọ̀ oní pè, oní pèlè méjì láti dáàbò bo àkáǹtì mi.

Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ma ń bẹ̀rẹ̀ nípa ìgbà tí ọjà tuntun yóò jáde nítorí pé wọ́n ti ń fojú sọ́nà fún ràn ti pẹ́. Gẹ́gẹ́ bí ìsọfúnmi tí a rí gbà, wọ́n ní ọjà yìí yóò jáde ǹkan bí oṣù méjì sí àkókò yìí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran àwọn àlọ́o àpanílẹ̀rín gidigidi. Mo máa ń jẹ́ kí wọ́n má ń jẹ́ kí n rẹ́rìn-ín, wọ́n sì máa ń mú inú mi dùn lẹ́yìn iṣẹ́ ọjọ́ kan. Àwọn àlọ́ wọ̀nyí tún máa ń mú kí ọpọlọ mi gi pẹpẹ láti ronú jinlẹ̀.

Mo fẹ́ràn yíyàwòrán o. A! Mo fẹ́ràn kí ma ya foto gan an, mo jẹ́ ẹni tó jẹ́ wípé mo like kí ma ya foto gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní sàkání mi, kí n lè fi máa wò ó tó bá ti di. Ọjọ́ mìíràn, kí ma rẹ́rìn-ín kí ma wò ó, kí ma wo àwọn foto tí mo ti ya. Mo dẹ̀ like kí ma ya ara mi náà. Ó máa ń jẹ́ kí ẹ̀yàn tọ́jú àwọn memories náà.